Ṣé o máa ń jẹun nínú ọkọ̀? Á rara, mi ò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀. Ɓoya tó bá jẹ́ ọkọ̀ tí ẹmi fún rami ẹ̀n ẹn boya mọ lè jẹun nínú ọkọ̀, àmọ́ mi kì í sábà ṣe irú nǹkan báyìí. Báwo ni ọṣẹ̀ ma á jẹun nínú ọkọ̀? Àwọn nǹkan báyìí kò dá kí ọmọ jẹun nínú ọkọ̀ ẹ̀yìn tó bá ti de ilé. Kójú ǹjẹ́ tó fẹ́ra àti tó bá jẹ́ pé ẹ́ gbé yogurt àbí nǹkan kan báyìí tó lè tètè yoro, kankan ẹ̀rọ ènìyàn lè wá jẹun nínú ọkọ̀ sá.

Ṣé o máa ń jẹ goomù? Aà, mo máa ń jẹ ní ẹkọ̀kan àmọ́ mi ò kí ń sábà jẹ, torí ó ní ṣúgà nínú. Ṣúgà yẹn kò dẹ da fún ara, kò dá kọ́mọ̀ kékeré máa jẹ goomù. Wọ́n máa ń bá ẹyín jẹ àmoo tó bá jẹ èyí tí ó kí ń ba ẹyín jẹ, ẹ́hẹ́n. Irú, àwọn èyí tó máa n ní, iru àwọn èyí tó máa ń ní mentol nínú, àwọn tó máa ń ní mentol nínú yẹn, àwọn yẹn sì dáa. Mo máa ń jẹ àwọn yẹn lẹ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n mi ò kí ń sábà jẹ ṣingọ́ọ̀mù báyen. Mi ò kí ń sábà jẹ ẹ́, but well àwọn tó bá ń jẹ́ náà déédé ni. Tó bá ti mọ̀ pé ó bá wọn lára mu déédé. Tí ó bá ti bá wọn mu, àwọn lọ́mọ. Ṣùgbọ́n mi ò kí ń, mi ò kí ń jẹ ṣá.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ ni, mo ní adìẹ, mo dẹ̀ tún ní ajá. Ajá mi gan-an kò tiẹ̀ tún ní pẹ́ bí wọ́n wọ́n. Àwọn ẹranko tí wọ́n kí n máa sì ń à mọ́ wọn. Mi o like í a máa ṣe ewúrẹ́ tẹ́lẹ̀, àmọ̀ wàhálè máa pọ̀ ju. Ìgbà mí dẹ wà tó yẹ pé italó má sùn tí ó ní fìyàn lọ́kànbalẹ̀ kò wa wa múyàn ata. Àwọn àṣìní ajá àti adìẹ, adìẹ ti ẹ o dẹ ran wọn fún láti máa pa wọn láìsí yí wa láàbíninra- iní lára kankan. Ǹkọ tí mo lè sọ ni, so àṣìní ajá àti adìẹ tí a máa ń sìn lọ́dọ̀ ti wa ni kò sí ǹkan mí ìṣà. Ǹkọ tí mò lè sọ ni ẹ. So tó bá jẹ pe kí a sìn adìẹ, bẹ́ẹ̀ ni. Ǹkọ tí mò lè sọ lórí è nà kò ju ìyẹn lọ. A máa sìn adìẹ sá.

Ṣé o ti ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, mi ò kí ń sábà gun ọkọ̀ ojú omi. Lọ́dọ̀ tèmi, omi kì í sábà gun ọkọ̀ ojú omi. Aṣọ́dì, ojú ọkọ̀ ojú irin mi kì í sábà wọ̀ torí kó rọrùn àti ẹ̀yàn lọ kò sí ibẹ̀ torí ẹ̀ni ò jẹ́ kí ń láì gé. Àmọ́, wẹ̀, mo gbọ́ pé ó wà lára àwọn èyí tó dáa jù ṣá. Àmọ́, ègọ́ mi ò ní fẹ́ ṣá. Mi ò ní fẹ́ si rárá àti rárá. Àmọ́, wẹ̀ll, kò sí ǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀, ǹkan tí mo le sọ lórí ẹ nàá. Ko ju ìyẹn lọ ṣá.

Irú aṣọ wọ ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀, mo like kí n máa wọ̀ aṣọ tí n bá ti máa dé fíláàsì torí kò sí irun lórí orí mi mọ́. So tí mo bá ti dé fíláàsì wón o ni mo pé apári ni mi torí o tiẹ ti súnmi káwọ́n èyán kó máa pè mi lapari lọ́tùn àti lòṣì. Kò dè ṣe nǹkan tí mo yàn fúnmi, ẹni tó bí mi ni mo fi jọ, kò sì sí nǹkan tí mò lè ṣe sí. Amọ̀ ọ́n, oh, nǹkan sọ, nǹkan tí mo mọ̀ pé mo sábà máa n wọ̀ ni kí n wọ aṣọ Yorùbá, òní dànsíkí nǹkan kan báyẹn, kí n wọ agbádá, léèsì àti aṣọ báyẹn sá ni àwọn nǹkan tí mo sábà máa ń wọ̀ jù nílé mi.

Nígbà wo ni o kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? A. Toba jẹ́ àwọn ọ̀rẹ́ mi àtijọ́ otí maa lé lọ́dún méjì báyìí tí mo ti rà wọ́n torí àtìgbà tí a ti wọ̀ school báyi kò sáayè lọ̀tún lọ̀sì, kò ṣáá sáayè ṣáá. Ǹkan ti mo le so niyen, kò sáayè wọ́pọ̀ láti rí àwọn ọmọ kíláàsì mi tajọ wa ti pé àwọn tajọ ká primary school. Ẹ̀kọ̀kan náà làṣa ba máa ríra, ẹ̀kọ̀kan báyìí ṣáá. Àmọ́ wọ́n wí pé ó, a máa, a máa pàdé ní ayọ̀ àti àlàáfíà. Ǹkan tí mo mọ ni ṣáá. Òun gbọ́gbo nbẹ́ lọ́wọ́ Ọlọ́run kó hun ṣáá máa fi àbọ̀ ẹ́ ṣọ̀ wá nínú ayé burúkú tí à ń gbé ló ni ṣáá.

Kí ni ó ń jẹ àkàrà tí o fẹ́ràn jù? Àkàrà, iyen tí wọ́n bá fi ẹ̀wà ṣe tó ń wá dín dáadáa, wọ́n ni mo fẹ́ràn jù ní tèmi. Mio lẹ páárọ̀ torí nǹkan tí mo mọ̀ pé ó máa ń ṣàrà lóore dáadáa ni mo máa ń jẹ ní tèmi. So àkàrà tó ń wá fi òróró dín, bẹ́ẹ̀ ni. Tí wọ́n fi àlùbọ́sà, iyọ̀, òróró, ẹ̀mú ti tán ngbà yẹn tó dé gbé ka ina tó dé gbà, bóse tọ́ àti bó ṣe yẹ tó dé jìnnà dáadáa, ehen Àkàrà tí mo lè ní mo fẹ́ràn jù lọ ní tèmi ni iyẹn ṣá. So, gbogbo wàhálà náà tó le yẹn ṣe láti ìjọ yìí, ṣe kò yẹ kí ẹ ti sanwó? Ó tun wá di February, February fourteen. Ẹ́, ó dì láji oṣù kẹ́tò kóró ranti pé à kinìkan kì nìkan. Ìlàji oṣù lọ́hun lọ́hun lọ́hun lọ́hun. Gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yi wàlàhi kò da ọ. Ìlàjú oṣù lẹ́tọ̀ san láise pé ṣáláry lólùwa ẹ ń gbà. Ìkà lẹ̀yin peoplé yi ò wàlàhi kò sí nǹkan tí mo lè sọ ju yẹn lọ o.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Àh! Nǹkan tó ṣe ni pé iṣẹ́ lo máa ń kọ́kọ́ wà ná Torí iṣẹ́ ni èèyàn fi máa ń fọ́n di ìgbésí ayé. Tí ò bá ní iṣẹ́ kò lè lọ́wọ́ lọ. Tí o bá dé sí owó lówó, kò sí ìgbé ayé bí èèyàn ṣe fẹ́ gbé tó máa rọrùn So, èèyàn máa rí pé iṣẹ́ òun dára mọ́ ṣe dáadáa. Kó máa fi lifestyle tó bá wù sí yin líta líta ni kó máa ń ṣe lọ́nà tó jẹ́ ojúẹ̀sẹ̀ ṣá. Lórí ẹ̀yin náà òsì, ẹ ti fẹ́ jẹ́ kí iṣẹ́ máa sún yin. Òro ẹ máa sọ̀rọ̀ wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́rin, àbí ìmu ìjọ́ tó wò máa tó jáde. Àwọn tó ti ń tojọ́ wákàtí fifty-five hours kan, àwọn kan kò tíì jí mi bóyán ṣe ṣá.

Orin wo ni o fẹ́ràn jù? Ha! Orin Takásúfe, bẹ́ẹ̀ ni mo láìkí ki ń máa gbọ́ orin Rema dáadáa torí òun ni, ólórin tí mo fẹ́ràn jù so torí ẹ mọ́ máa ń gbọ́ orin ẹ dáadáa, mo dẹ máa ń gbọ́ dédé. Nkan tí mo lè sọ̀ n pa ẹ, mo dẹ̀ tun láìk ki ń máa gbọ́ Seyi Vibes ṣe, àwọn méjèèjì yẹn ni mo like orin wọn jù, ohun náà mo dẹni tẹ bá wọ Spotify mi. Kúnlé ọjú Macron, orin méjèèjì yẹ́n mo mo pe mo maa ń gbọ́ dáadáa, kò tíì mo lè sọ̀ síi àwọn orin tí mo máa ń gbọ́ ni yen se kí eeyan maa gbọ́ orin kini kan kini kan, ṣo iru orin tí mo pẹ́ mo fẹ́ràn jù. Ohun tí mo ti sọ fún yin láti ìṣẹ̀ pẹ̀ iyẹn ni Rhema àti Seyi Vibes, àwọn méjèèjì mo sábà máa ń gbọ́ orin wọn jù.

Rárá o, èmi má ń jẹ ẹran, mo ma n jẹ ẹran gan. Èmi kì í ṣe vegetarian, mo máa ń jẹ ẹran dáadáa. Agag, tó bá jẹ ẹran tí wọ́n dín, en hen, àwọn nǹkan tí mo máa jẹ yẹn. Ọ̀nà mi sì ní má ẹsẹ̀, ẹran dára rárá o, kọ́ ní mo lè sọ. Ẹran ó dáa, ó dálá kí àwọn má jẹ ẹran. Kí àwọn má jẹ ẹran, ó máa le sọran bọ kú, okú bẹ́ẹ̀ ni. Kí àwọn má ro pé ìjẹkú jẹ ni. Gangan, àwọn tí ò kí ń jẹ ẹran ẹ̀sà, ó. Kò sí nǹkan tí mo lè sọ sí ṣa, ò dún o dá. Kí àwọn má jẹ ẹran, kí àwọn má jẹ ẹran dédè ẹ́, ín jẹ ẹran kẹ̀. Ẹran àsárá lóore ni, wàá kọ sí i lẹ̀, màá ní pé "èmi ó jẹ".